Àwo ni mò ń lò fún ìsẹ ìgbọ̀nsẹ̀. Àwo òyìnbó pẹ̀lú omi ni a fi máa ń fọ̀ ìdí. A o kín ló pépà tàbí tissue, omi la máa ń lò ní ilé ọ̀dọ̀ wa.

Ẹ̀bà jẹ́ ohun tí a máa ń fi omi gbígbóná ṣe. Láti inú ẹ̀bà, láti inú gàrí ni a ti ń yọ ẹ̀bà. Gàrí jẹ́ ohun tí a máa ń yọ láti inú cassava. Ṣùgbọ́n omi gbóná ni a fi ń ṣe ẹba. Gaàrí, omi tútù ni a fi ń mú gàrí.

Mi ò ní ibìkan pàtàkì tí mo ti ń lo ìsinmi nígbà èwe. Ìsinmi fún iṣẹ́ tí èèyàn bá ṣiṣẹ́, èèyàn a ní ìsinmi nínú ilé rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé boya ki eeyan lọ sí ìrìnàjò lọ fún ìsinmi, mi ò ní ibìkan pàtó tí mo ti ń ṣe ìsinmi.

Eh, ẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣe iṣẹ́. Ẹ̀ kọ̀ọ̀kan yìí jẹ́ pé ìgbà tí ẹni tí ó ní iṣẹ́ tí ò sí ní ibi tí ó ti yẹ kó ṣe iṣẹ́ yìí, tí àwọn tí ó gbéṣẹ́ fún dẹ ń dúró dè, mi o nífẹ́ kí iṣẹ́ náà kí ó falẹ̀ tàbí kí ó di ariwo, màá bá ẹni náà ṣe iṣẹ́ náà.

Tí mi ò bá sùn sí ilé ọ̀dọ̀ mi, tí n màá lọ sí ibòmíràn láti lọ sùn. Ǹkan àkọ́kọ́ tí màá kọ́kọ́ wò ni ibùsùn tí mo fẹ́ sùn sí. Bo yá kò sí ìdun ní inú ilé náà, nítorí pé tí ìdun bá wà, mi ò ní le sùn sí ibẹ̀.

Ṣíṣe iṣẹ́ nílé ó dára gan. Kò ní jẹ́ kí ènìyàn ná owó tó pọ̀, kò dẹ́ni fún èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Àti ṣíṣe nílé ó dára gan ni. Torí pé owó tí ènìyàn máa fi wọ mọ́tò jáde àti ariwo àti wàhálà tí ènìyàn máa kó lọ́nà kótó dé ibi iṣẹ́. Ìyẹn a kúrò nínú ṣíṣiṣẹ ní inú ilé.

Kò sí mi ò le sọ pé ìgbà kan bayi ní ọkàn mi ò bálẹ̀. Gbogbo ìgbà ní ìfọ̀kànbalẹ̀ wà fún mi nítorí pé mó ní ìgbàgbọ́ nínú Olúwati gbogbo wa dè ní ṣíṣe. Mó ní ìgbàgbọ́ nínú Kristi Jesu. Mó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mi. Kò sí ìbẹ̀rù tàbí ìfòyà tàbí ẹ̀rù fún mi.

Ọ̀pọ̀lọpọ̀ bàtà ni mo máa ń wọ̀. Ṣùgbọ́n, bàtà tí ó jọmọ́ iṣẹ́ mi ni trainers. Nítorí pé mi ò lè máa wọ slippers tàbí àwọn nǹkan mìíràn tí kò jọmọ́ iṣẹ́ tí mò ń ṣe lọ sí ibi iṣẹ́.

Àkókò ṣe pàtàkì. Nígbà tí ènìyàn bá ń ṣe iṣẹ́ tàbí tó bá wà nínú ìlà, mo máa ń tẹ fóònù ní gbogbo ìgbà ni. Mo máa wà nínú ìlà tí mo bá lọ sí ibi iṣẹ́ tí ti a bá tètè rí ọkọ̀, mo máa n tẹ fóònù, màá máa ka àwọn nǹkankan lórí fóònù mi.

I ǹ ní nǹkankan pàtó tàbí agbègbè kan tí mo ti máa ń lo ìsinmi lẹ́yìn ilé mi. Mi ò kí ń rí ìrìn àjò lọ fún ìsinmi tàbí ká lọ sí ibi kan lọ ṣe ìsinmi. Nínú ilé mi ni mo ti máa ń sinmi.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a gbọdọ̀ fi lé ọmọdé lọ́wọ́ ní àṣà. Iṣẹ́ ti ènìyàn ba n ṣe iyẹn jẹ akọkọ ti ènìyàn gbọdọ fi le ọmọ rẹ lọwọ àti èdè tí ènìyàn mọ̀, èdè tí a bíi níbí, èdè tí a bíi ní mọ̀, tí a bíi ní si, èèyàn gbọdọ̀ fi mọ ọmọdé. Páápàá jùlọ, àṣà Yorùbá ṣe pàtàkì. O ṣe kókó tí a gbọdọ̀ fi mọ àwọn ọmọ àti àwọn ohun tí ènìyàn le ṣe fún àìlera ara, èèyàn gbọdọ̀ fi mọ àwọn ọmọdé.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹran ni a máa ń sin. Bíi ewúrẹ́, bíi ehoro, bíi, ẹ́, àgbò àti màlúù náà, a máa ń sin màlúù ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹran ni a máa ń sin ní ọ̀dọ̀ wa níbi.

Ọbẹ dùn tán, adámu yin fe bú là. Itúmọ òwe yi ni pé ni ìgbà ti nkán kò se dáradára a ò yin, ṣùgbọ̀n nígbà ti nkán bèṣiniṣe dáradára ti owó de, e wa fe je nínú owó náà.

Ọjọ́ tí mo máa ń sinmi ní ilé ni tàbí ọjọ́ ìsinmi tó jẹ́ ọjọ́ Sunday. Tó bá jẹ́ ọjọ́ tí mo máa ń sinmi fúnra mi nílé ni mo máa ń kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan then lẹ́yìn yẹn, a lọ sùn.

Èrò mí fún ọjọ́ iwájú ni pé kí n má ṣe iṣẹ́ agbára kí n torí owó kí n ṣe àwọn iṣẹ́ keekeekee tàbí kí n ní iṣẹ́ kan tí o mú owó wọlé fún mi ní gbogbo ìgbà tí mi ò ní máa fi agbára ṣe iṣẹ́ rárá àti rárá ni.

Mi ò kín ṣe ẹni tó máa n wo ojú àwòrán ní gbogbo ìgbà. Àfi boya tí mo bá fẹ́ jáde nílé ni mo máa n wo ojú àwòrán kí n lè wo bí ojú mi ṣe rí. Pàápàá jùlọ tí mo bá fẹ́ gẹ irun orí mi, mi ò kín máa n wo ojú àwòrán ní gbogbo ìgbà ní ojoojúmọ́.